Bí mo ṣe ń gba iyì ni wipé, lẹ́yìn iṣẹ́ tí àwọn ọ̀gá bá fún mi ní ibi iṣẹ́ àbí lẹ́yìn iṣẹ́ mi tí bá ṣiṣẹ́ mi dáadáa gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo rí pé táwọn ọ̀gá mi rí pé mo gbé iṣẹ́ mi jáde dáadáa, àwọn ọ̀gá mi wọ́n máa ń fún mi ní iyì. Ìgbá mi, wọ́n lè fún mi ní ẹ̀bùn tàbí kí ẹ̀, owó láti fi lè sọ pé mo ṣiṣẹ́ mi dáadáa.

Rárá o, èmi ò kí ń tan ìkíni lórí fóònù mi. Ṣùgbọ́n tí bá fẹ́ kí fóònù mi kí mi, mo máa ń tan ìkíni rẹ̀ tàbí kẹ̀ mo lè sọ fún pé, báì báì báì. Ó yá bí i ago mẹ́jọ àárọ̀ àbí ago, ago kan ọ̀sán wípé kó tan ìkíni.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú àpò mi tí bá ń jáde ní àárọ̀ lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí bá rí wípé mo máa ní àlejò bí ẹgbọǹ àbí àbúrò tàbí ẹni tí ó bá jẹ́ lára àwọn ẹbí mi tó bá ń bọ̀ nílé tí bá dènì sílé, mo máa rí wípé mo tọ́jú kọ́kọ́rọ́ pẹ̀lú ẹni tí a jọ ń gbé nílé.

Irú kọ̀mpútà tí mo ní ni tá ń pè ní laptopu àti desktopu. Mo ní desktop, ó lè jẹ́ èyí tí ó máa ń wà nínú ilé, tí mo máa ń gbé sórí tábìlì mi. Laptopu mi náà dẹ̀ jẹ́ èyí tí mo máa ń gbé jáde rìn káàkiri. Ti bá fẹ́ lọ síbi iṣẹ́ àbí ti bá ń lọ síta, mo máa ń gbé laptop mi rìn jáde.